Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ní ibi tí mi ò tíì dé rí tàbí níbi tí mi ò tíì mọ àwọn èèyàn, ni mo ti máa ń polówó ọjà mi. Níkẹ́tẹ́ tí mo bá dé bẹ̀ ni mo máa ń polówó ọjà fún àwọn eni tí mi ò mọ̀ rí tàbí àwọn eni tí mi ò rí rí. Àbí ní ilé ẹ̀kọ́, lẹ́yìn tí mo bá parí iṣẹ́ mi fún ọjọ́ náà ni mo máa ń lọ bá àwọn ọmọ ilé ẹ̀kọ́ mi tí mo sì máa ń sọ àwọn nǹkan tí mò ń tà tàbí tí mò ń ṣe fún wọn kọ́ lè bá ra nǹkan tí mò ń tà tí mo se máa ń ṣe ìpolówó ọjà mi ni.

Ọjọ́ kérésìmesì ni mo fẹ́ràn jùlọ ni gbogbo ọdún tó wà nínú ayé yi. Mo fẹ́ràn ọjọ́ kérésìmesì gidi gan nítorí ọjọ́ náà àti ìgbà náà ni inú àwọn èèyàn máa ń dun sí ràwọ́n jù, tí àwọn èèyàn sì máa ń yọ̀ sí ràwọ́n. Ọjọ́ náà jẹ́ ọjọ́ tí àwọn èèyàn máa ń fihàn tí wọ́n ṣe ní fẹ ara wọn, nítorí ẹ̀ mọ fi fẹ́ràn ọjọ kérésìmesì. Ọjọ́ kérésìmesì túwà jẹ́ ọjọ́ tí àwọn ẹbí àtàrà mi máa n wà pàpọ̀ tà sí máa ń jẹun pàpọ̀ ní ilé, tó sì máa ń jẹ́ kí inú mi dùn lọ́pọ́lọ́pọ́ ìgba.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá wà nínú ọkọ̀, rédíò ni mo máa ń gbọ́. Mo máa ń fẹ́ ń gbọ́ ìròyìn ǹkan tó bá ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ní tí bá wà ní inú ọkọ̀. Ìdí tí mo fẹ́ràn rẹ̀ ni pé lọ́pọ̀lọpọ̀ ìgbà tí bàbá mi bá ń gbé mi jáde nínú ọkọ̀ wọn ni wọ́n máa ń gbọ́ ìròyìn, tí ó sì jẹ́ pé ìròyìn náà ló ti mọ́ mi dá-- ló ti mọ́ mi lára dàgbà láti máa gbọ́ nínú ọkọ̀

Èmi o kín gẹ irun mi, mo máa ń di irun mi ni. Ni ilẹ̀ Yorùbá obìnrin máa ń di irun rẹ̀, ọkùnrin sì máa ń gẹ irun rẹ̀. Láti kékeré mo sì tì máa ń di irun mi. Oríṣìríṣi ni mo sì máa ń dì sórí mi. Ìgbà mí mo lè di ṣùkú, ìgbà mí mo lè di kọjú sọ́kọ̀ ko ẹ̀yìn sádé, ìgbà mí mo lè di korobá tàbí kí n di ààfin ọba. Irun dídì ló ti mọ́ mi lára láti kékeré. Àwọn ẹ̀gbọ́n mi ọkùnrin ni wọ́n máa ń gẹ irun wọn lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Ohun tó máa n fún mi ní ìtara ní ìdí iṣẹ́ ni èrè tí mo máa n rí ní ìdí iṣẹ́. Èrè tí mo má a rí dì í ṣe, ó jẹ́ nǹkan tó má a fún mi ní ìtara, tó mo n fún mi ní agbára àti ṣiṣẹ́ sí tàbí à ti gbégbésẹ́ ńlá ní ibi iṣẹ́ mi tàbí ní iṣẹ́ tí mo bá n ṣe. Tí bá rí èrè ńlá ju oju ojú owó tí mo n rí, ó mo n fún mi ní ìtara tó sì má n jẹ́ kí n tún ṣiṣẹ́ sí láti rí èrè tó túpọ̀ ju bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti darí àwọn ènìyàn àti kékeré ni ìyá mi ti kọ́ mi pé àti darí àwọn ènìyàn jẹ́ ǹkan pàtàkì tí mo gbọ́dọ̀ máa ṣe tí mo bá dàgbà nítorí ó máa ń fún èèyàn ní ìtẹ̀síwájú nínú gbogbo ǹkan tí ó bá ṣe. Nítorí ẹ̀ mo fi fẹ́ràn láti máa darí àwọn ènìyàn kí àwọn ènìyàn sì máa darí èmi náà láti kọ́ ọ bọ́ ṣe máa ń darí àwọn ènìyàn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtì lọ lọ́pọ̀lọpọ̀ ìgbà tí iṣẹ́ mi bá pọ̀ níjọ́nà, tó sì jẹ́ pé mọ gbọdọ̀ parí ẹ nìjọ́nà. Mo máa ń ṣiṣẹ́ ju wákàtì tó yẹ kin ṣiṣẹ́ lọ tí mi ò sìní mọ́ sí torí ọkàn mi ti wà nínú iṣẹ́ yẹn. Tàbí nígbà mìíràn, mo máa ń fẹ́ ṣiṣẹ́ mi tán tó jẹ́ pé mo máa ń lò ju wákàtì tó yẹ kin lò níbi iṣẹ́ lọ láti parí iṣẹ́ tí mọ ti bẹ̀rẹ̀ lé lórí.

Bí mo ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú àwọn oníbàárà mi ni pé mo máa ń mọ dájú wípé mo ní àwọn èlò nǹkan tí wọ́n fẹ́ rà tàbí nǹkan tí mo mọ̀ pé wọn ò lè ṣe kọ́ má ra ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo sì máa ń se ètò oúnjẹ pẹpẹ́pe tí wọ́n lè jẹ ní ìgbà tí wọ́n bá ń bá mi ra nǹkan. Àwọn oníbàárà mi jẹ́ àwọn èèyàn pàtàkì sí mi, tí mo sì máa ń fẹ́ tọ́jú wọn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá wá sí ibi tí mo ti ń ta nǹkan àbí tó bá wá sí ọjà. Mo sì máa ń ṣe àwọn nǹkan mèremère sílẹ̀ fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lẹ́yìn tí wọ́n bá bá mi ra nǹkan tán, mo tún máa ń fún wọn ní ẹ̀bùn tí wọ́n ó mú lọlé. Àwọn nǹkan pẹpẹ́pe yìí jẹ́ àwọn nǹkan tí wọ́n máa ń rò mọ́ mi lára, tó sì fi máa ń padà wá láti wá bá mi ra nǹkan tí mò ń tà.

Àwọn ìdojúkọ pẹpẹpẹ tí mo máa ń rí níbi iṣẹ́ ni kí n má le fun àwọn oníbàárà mi ní nnkan tí wọ́n fẹ́. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ń bá àwọn oníbàárà mi ṣe, tí mo bá ń bá wọn ṣe nǹkan tí wọ́n fẹ́ rà tàbí tí mo bá, mo bá fẹ́ ta ọjà fún wọn, nígbà mìíràn ọjà náà o le bàjẹ́ lọ́nà tàbí kí ó má jẹ́ nǹkan tí wọ́n rà ni mo fún wọn. O le jẹ́ pé mo ti ṣì mú síra wọn nígbà tí mò ń kó ọjà náà, tó sì máa ń jẹ́ kí àwọn oníbàárà mi kan binú sí mi ní ìgbà mi. Àwọn ìdojúkọ kéékèèké tí mo máa ń rí ní ibi iṣẹ́ mi nìyẹn.

Oríṣiríṣi ọ̀nà ni mo ma fi n ran àwọn ènìyàn lọ́wọ́. Nígbà míràn tí àwọn ènìyàn bá nílò ìrànlọ́wọ́ mi pẹ̀lú owó, ìgbà míràn mo maa ń fún àwọn ènìyàn tí ó bá nílò ìrànlọ́wọ́ mi pẹ̀lú owó nítorí mi ò ń ṣe ẹni tí ó lá ahun. Nígbà míràn tí mo bá rí àwọn ẹni tí ẹnìkan tí ó ń gbé ẹrù tó wúwo, mo ma ń bá ẹni yẹn gbé àwọn ẹrù kankan tí mo bá mọ̀ pé ẹni náà kò lè gbé. Tàbí ní ibi iṣẹ́ mi tí mo bá rí pé ẹni tí a jọ ń ṣiṣẹ́ pọ̀ bóyá ara ẹ ò yá àbí nǹkan kan ṣe tàbí tí kò kọ́ lé wá sí ibi iṣẹ́ lọ́jọ́ náà, mo máa ń bá ṣe iṣẹ́ tiẹ̀ mọ́ ti tẹ̀mí nígbà mi tí mo ṣe maá ran àwọn ènìyàn lọ́wọ́ nìyẹn.

Rárá o, mi ò lè ènìyàn kúrò ní ìdí iṣẹ́ rí. Mi ò rò pé mo ti lé èèyàn kankan kúrò ní iṣẹ́ nítorí nǹkan tẹni ẹ́ bá ṣe tàbí nǹkan tí ẹni yẹ́n ṣe fún mi. Lọ́pọ̀lọpọ̀ ìgbà mo máa ń gbá wọn nímọ̀ràn mo sì máa ń bá wọn sọ̀rọ̀ bí àbúrò mi tàbí ẹ̀gbọ́n mi tí wọ́n bá ṣe àṣemáṣe ní ibi iṣẹ́. Nítorí mo mọ̀ pé ní orílè èdè tí a wà, àwọn èèyàn n wá owó tí wọ́n fi tọ́jú ara wọn àti ẹbí àtá ara wọn. Nítorí ẹ ni mi ò kí ṣe lè lè ènìyàn kúrò ní ibi iṣẹ́. Mo kàn máa ń bá wọn sọ̀rọ̀ tí gbà míràn mo sì le fún wọn ní iṣẹ́ míràn láti ṣe láti lè bá wọn sọ̀rọ̀ pé nǹkan tí wọ́n ṣe kò da tàbí nǹkan tí wọ́n ṣe kò ṣe bẹ́ẹ̀ lóyẹ kan ṣéṣé.

Bẹ́ẹ̀ni, nígbà mìíràn tí mo bá ti ṣiṣẹ́ tí mi ò sì dìde ní ibi tí mo jókòó sí, tí n bá dìde, ẹ̀yìn máa ń fọ́ mi gidi gan tó jẹ́ pé ìgbà mìíràn mo máa ń lo òògùn tí yóò tó lọ ni. Àbí nígbà mìíràn tí mo bá n dáná tàbí tí mo bá n fọṣọ, tí mo bá dìde, ẹ̀yìn máa ma fọ́ mi gidi gan tó jẹ́ pé máa nílò láti lo òògùn tàbí kí n na ẹ̀yìn mi dáadáa tó tó lè lọ.

Rárá o, èmi ò rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Ní pàpá jùlọ èmi ò wọnú ọkọ̀ ojú irin rí. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ àti ọ̀kadà nìkan ni mọ máa ń wọ̀ àbí ọkọ̀ ẹlẹ́sẹ̀ mẹ́ta nìkan ni mo máa ń wọ̀. Mi ò fi ìgbà kan wọ ọjọ́ ọkọ̀ ojú irin rí.

Rárá o, èmi ò ní iru orúkọ bẹ́ẹ̀. Orúkọ tí bàbá àti ìyá mi sọ mí nìkan ni orúkọ tí àwọn ọ̀rẹ́ mi má a ń pè mi tàbí àwọn tí mo jọ wa ní ilé ẹ̀kọ́ pẹ̀lú máa ń pè mi. Wọn kì ń pè mí ní orúkọ mìíràn nítorí èmi ò fẹ́ràn kí èèyàn má a pè mí ní orúkọ tí kò n ṣe orúkọ mi.

Bẹ́ẹ̀ni, mò ń ka ìwé. Mò ń ka ìwé mi lójoójúmọ́ nítorí láì ka ìwé mi ò le è ṣàṣeyẹge nínú ẹ̀kọ́ mi. Nítorí ẹ́ ni mo fi mọ́ ń ka ìwé lójoójúmọ́. Lẹ́yìn tí mo bá lọ sí ilé ẹ̀kọ́ tán tí mo parí iṣẹ́ mi fọjú náà tí bá dé ní alé, mo máa ń ka ìwé mi tí ń tó sùn lálẹ́ àti tí bá jí láàárọ̀, mo máa ń ka ìwé. Ṣùgbọ́n ìgbà tí mo fẹ́ràn jù láti mọ ka ìwé ni àárọ̀ kùtùkùtù nítorí ọpọlọ mi tí mo wá lẹ̀ kò dẹ́ni sí nkankan tí mò ń rò nígbà náà. Tí bá gbé ìwé mi tí bá ka láàárọ̀, ó máa ń wọlé ju tí bá ka ní alé lọ. Nítorí ẹ́ ni mo fi fẹ́ràn kí n ka ìwé ní àárọ̀ kùtùkùtù.

Pẹ̀lú ohùn tuntun àti ìwà ìrẹ̀lẹ̀ ni mo fi máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀. Nítorí lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn oníbàárà mi tí èèyàn bá bá wọn sọ̀rọ̀ láìda, wọ́n ò ní wàrà ń kọ́ lé ọwọ́ ènìyàn bá yẹn mọ́. Nítorí ẹni mo sì fi máa ń ní ìtẹríba fún àwọn oníbàárà mi, mo sì máa ń bá wọn sọ̀rọ̀ dáadáa kí n lè bá, kí n lè bá má sùn nǹkan tí yóò bí wọnú tàbí tí yóò ní jẹ́ kó wá raǹkan lọ́wọ́ mi mọ́.

Rárá o, ojoojúmọ́ ni mo máa ń lo ẹ̀rọ ayárábiàsà nítorí ohun náà ni mo máa ń gbé lọ síbi iṣẹ́ láràárọ̀ tàbí tí mo máa ń gbé lọ sí ilé ẹ̀kọ́ mi tí mo bá ti bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́. Ó jẹ́ nǹkan tí gbogbo ènìyàn tàbí àwọn ènìyàn tí mò ń gbé pẹ̀lú máa ń gbé kiri. Nítorí ẹni mi ò tíì dúró dúró lílọ ẹ̀rọ ayárábiàsà rí.

Bàtà alábẹ́ pẹrẹsẹ ni mo fẹ́ràn jù láti máa wọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nítorí kò kí n mú ẹsẹ̀ ta mi tàbí kó jẹ́ kí ẹsẹ̀ máa ro mi. Òhun ni mo ṣì máa wọ̀ lọ sí ibi iṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà àti ilé ẹ̀kọ́. Ìdí tí mo fi fẹ́ràn kí n máa wo ru bàtà yìí ni pé ó máa ń jẹ́ kí n rìn dáadáa àti pé ó máa bá gbogbo aṣọ tí mo bá wọ̀ mú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Mi ò lè ka ìgbà mélòó tí mo máà ń wo ojú àwòrán nítorí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máà ń wo àwòrán lójoójúmọ́. Mo ní, mo ní àwòrán kékeré kan tí mo máà ń fi sínú àpò mi tí mo sì máa ń wo nígbàtí ó bá ti wù mí kí ń wo ojú mi tàbí kí ń wo tí ẹ̀wà mi ṣe gúnrégé. Nítorí èéni mi ò fi lè ka ẹ́ mélòó tí mo máà ń wo ojú, ojú àwòrán lójoójúmọ́.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò fi ṣe gbogbo nǹkan tí mo bá ṣe. Ti mo bá fẹ́ dáná, ti mo bá fẹ́ jí ọrún, ti mo bá fẹ́ ṣe àwọn nǹkan mi, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò àti tí mo bá fẹ́ kọ́ iṣẹ́, ọwọ́ ọ̀tún ni mo máa ń lò láti kékeré. Sùgbọ́n àwọn ẹlòmíràn, ọwọ́ ọ̀sì lọ ti fi bí wọn láti kékeré tó sì jẹ́ pé ọwọ́ ọ̀sì náà lọ sí ti ń lò di ìsinyi. Sùgbọ́n èmi, ọwọ́ ọ̀tún ni mo ń lò fún gbogbo nǹkan tí mo bá fẹ́ ṣe.